Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Ìgbà mélòó ni ènìyàn máa ń lo fóònù rẹ̀ lójoojúmọ́? Ní ìgbà tí a wà yìí, gbogbo ìgbà ni ènìyàn máa ń lo fóònù rẹ̀ lójoojúmọ́ torí wípé kò sí ohun tí ènìyàn ò lè fi fóònù ṣe níìsín. Ènìyàn lè fi fóònù kàwé, ènìyàn lè fi fóònù wo irun oúnjẹ tó bá fẹ́ jẹ.

Báwo ni o ṣe má ń jí ní òwúrọ̀? Báwo ni ènìyàn ṣe má ń jí ní òwúrọ̀? Tí mo bá sìn sí orí ibùsùn mi, màá sì jí ní òwúrọ̀ láti orí ibùsùn mi. Tí mo bá ti jí láti orí ibùsùn mi yìí, màá gbàdúrà sọ lọ́run mi. Nígbà tí mo bá gbàdúrà ìtàn, màá mú ohun tó kàn ṣe.

Ṣé o fẹ́ràn àwọn apanilẹ́rìn? Ṣé o fẹ́ràn àwọn tí ó máa ń pani lẹ́rìn? Bẹ́ẹ̀ ni, èmi fẹ́ràn àwọn tí ó máa ń pani lẹ́rìn. Gẹ́gẹ́ bí àwọn oníṣègùn ṣe sọ, wọ́n wípé ẹ̀rìn jẹ́ òogùn tí ó máa ń jẹ́ kí ara wà jì pépé, tí ó nì jẹ́ kí àìsàn ráyè dúró nínú ara.

Ṣé o féràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ ni, mo féràn oúnjẹ tó ní ata, ṣùgbọ́n kó má pọ̀ ju kí ata náà jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. Nítorí pé tí ata bá tí ẹ ti pọ̀jù nínú oúnjẹ, ènìyàn kò ní gbádùn oúnjẹ náà. Ó dára kí ata jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì nínú oúnjẹ kí ó má pọ̀jù.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ohun tí mo máa ń jẹ ní ọ̀sán. Kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń jẹun ní ọ̀sán. Ìgbà mìíràn ní ọ̀sán, màá kan rọ́ra mu gààrí àti ẹ̀pà. Ìgbà mìíràn ní ọ̀sán, mo lè jẹ àkàrà òyìnbó kékeré kí n dè mú ohun dídùn si.

Kí ni? Nígbà wo ni o máa ń fà? Nígbà wo ni o máa ń fà? Ìgbà wo ni ènìyàn lè fà? Ènìyàn lè fà lóru lọ́sàn-án. Ìgbà mìíràn, ènìyàn lè fà ní aṣálẹ́. Nígbà tí ènìyàn bá jí lóru láti lọ sí ilé ìwẹ̀, ènìyàn tún lè fà. Oríṣiríṣi ọ̀nà lènìyàn lè fi fà.

Ṣé o máa ń pàdé àfojúsùn tita rẹ? Ṣé o máa ń pàdé àfojúsùn tita rẹ? Bẹ́ẹ̀ ni, mo máa ń pàdé àfojúsùn tita mi nítorí wípé àfojúsùn ènìyàn ló máa ń jẹ́ kí ènìyàn ṣe ohun tí òun bá fẹ́ ṣe. Tí ènìyàn kò bá ní àfojúsùn, òní náà kò ní ibi kankan tí ó ń lọ. Nítorí náà, ó dára láti ní àfojúsùn.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Ṣé o gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ yìí kò i ṣe ẹni tí ènìyàn lè sọ wípé òun kò gbàgbọ́. Tó bá jẹ́ pé àwọn ìgbàgbọ́ iṣẹ̀m̀báyé ó jẹ́ ìrírí tí àwọn ènìyàn ti rí tẹ́lẹ̀ kí àwa tí ó kú ká tó dé ilé ayé.

Báwo ni o ṣe máa ṣe to àwọn iṣẹ́ àkànṣe? Báwo ni ènìyàn ṣe lè ṣe to iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe yìí ó pé oríṣiríṣi ọ̀nà. Ní ìgbà tí ènìyàn bá fẹ́ ṣe to iṣẹ́ àkànṣe, a wo irú iṣẹ́ tí òun fẹ́ ṣe, a kọ gbogbo nǹkan tí òun bá fẹ́ ṣe sílẹ̀, tó bá kọ́ sílẹ̀ torí kó má ba à gbàgbé kó lè bá ràn tí àwọn nǹkan wọ̀nyí.

Ṣé o fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ ni, èmi fẹ́ràn jíjó nítorí pé tí ènìyàn bá jó, a jẹ́ kí ènìyàn lè lo gbogbo ẹ̀yà ara rẹ̀. Tí ènìyàn bá jó, a jẹ́ kí ara ènìyàn kò jí pépé dáradára. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Ó sì dára kí ènìyàn máa jó. Bẹ́ẹ̀ ni ó dára. Mo fẹ́ràn jíjó.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun? Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun, ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayára bí àsá tuntun ni ìgbà tí mo bá lówó láti rà mí. Tí èyí tí mo bá ń lò kó bá ti bàjẹ́ gan tí kò wá sí owó tí máa fi ra mí, mi ò ní rà. Ìgbà tí mo bá lówó mo máa ń rà.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ ni, èmi mọ ìtumọ̀ orúkọ mi. Ìtumọ̀ orúkọ mi ni wípé mo ti kọ́kọ́ rí ayọ̀ rà l'alakọ̀kọ̀. Lẹ́yìn náà nígbà tí mo bí ọmọ ẹlẹ́kẹ̀éji, mo tó wá rí ayọ̀. Orúkọ ti mi ni Motunrayo.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Ṣé o máa ń ṣe eré ìdánì? Ṣé o máa ń ṣe àwọn nǹkan tí a mọ̀ sí eré ìdánì? Kí ni àwọn eré ìdánì wọ̀nyí? Oríṣiríṣi eré ìdánì ni ó máa ń wà. Tí ìwọ bá ṣe àwọn eré ìdánì yìí ni ó jẹ́ kó mọ àwọn eré ìdánì.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣé rí? Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣé rí? Báwo ni àwọn ìwà ìṣọwọ́ rí ṣé rí? Àwọn ìwà ìṣọwọ́ tí à ń sọ̀rọ̀ nípa wọ̀nyí. Àwọn ìwà ìṣọwọ́ oríṣiríṣi. Àwọn ìwà ìṣọwọ́ ìgbésókè, ìmúdójú tó tóké.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà? Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà rẹ? Àwọn tí ó máa ń bá ọ ra nǹkan, ó yẹ kó máa gbọ́ èrò wọn. Tí o bá ń gbọ́ èrò àwọn oníbàárà yìí, yóò fún ọ láàyè àti àǹfààní. Láti máa gbọ́ èrò àwọn oníbàárà rẹ, kò tilẹ̀ jẹ́ wípé èrò àwọn oníbàárà rẹ ṣe pàtàkì, ó ṣe pàtàkì sí ọ. Báwo ni o ṣe máa ń gbọ́?

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú náà ni wípé kí Ọlọ́run kí ó rán mi lọ́wọ́ ní gbogbo ọ̀nà kọ́ náà tí ó bá yẹ, kí àwọn ọlọ́run kí ó má ṣe fi sílẹ̀. Àwọn èrò ìwà ọjọ́ iwájú yìí.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn náà ni ẹ̀bùn nǹkan tí wọ́n bá nílò ní àkókò náà. Ó lè jẹ́ ẹ̀bùn owó, ó lè jẹ́ aṣọ, ó dẹ̀ le jẹ́ ẹ̀bùn tí wọ́n nílò láti jẹ́. Oríṣiríṣi ẹ̀bùn.

Ṣé o máa ń bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ṣé o máa ń bere ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ó dára láti máa bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Kàkà ìgbà tí ènìyàn ò bá mọ ibi tí ó bá ń lọ, tí ènìyàn bá rí àwọn ènìyàn níbi ọ̀nà tí ó bá ń lọ, ó yẹ kí ènìyàn bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ẹni náà láti lè mọ̀.

Nígbàwo ni o má a ń ra epo fún ọkọ̀ rẹ? Nígbà tí mo má a ra epo fún ọkọ̀ mi ni ìgbà tí epo inú rẹ̀ bá ti tán tàbí tí ó bá ti fẹ́ tán. Ìgbà náà ni n ó sì yà wọ ilé epo kan láti ra epo fún ọkọ̀ mi.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Rárá o, èmi kò ti gun ọkọ̀ ojú omi rí. Kódà mi ò lè rò wípé mo lè gun ọkọ̀ ojú omi láìpẹ́. Nítorí wípé ọkọ̀ ojú omi yìí máa ń ṣe ẹrú bà mí. Mi ò fẹ́ràn omi rárá.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Nígbà wo ni àwọn ọjà tuntun tí àwọn ènìyàn bá fẹ́ràn láti rà tàbí láti lọ yóò jáde? Nígbà wo ni ọjà tuntun yìí yóò máa jáde? Nígbà tí àwọn ọjà tuntun yìí bá jáde, kí ni ènìyàn yóò lè ṣe sí i?

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Báwo ni o ṣe máa ń tọ́jú àwọn èékánná rẹ? Ṣé èékánná mẹ́wẹ̀ẹ̀wá ti ẹsẹ̀ tàbí èékánná mẹ́wẹ̀ẹ̀wá ti ọwọ́ rẹ? Báwo ni ìwọ ṣe máa ń ṣe èékánná wọn? Báwo ni ìwọ ṣe máa ń ṣe ìtọ́jú wọn? Ṣé o máa ń fọ̀ wọ́n pẹ̀lú ọṣẹ àti omi tí ó sì gé wọn láti rẹ̀ wọ́n sílẹ̀?

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ṣé o máa ń wọ ago ọwọ́? Ṣé o máa ń wọ ago ọwọ́? Irú ago ọwọ́ wo ni o máa ń wọ? Ṣé chain ni àbí leather tàbí irú èwo ni ìwọ máa ń wọ? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Mo sì fẹ́ràn láti máa wọ̀ nítorí wípé.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà rẹ sọ̀rọ̀? Báwo ni ènìyàn ṣe lè bá àwọn oníbàárà sọ̀rọ̀? Tí o bá fẹ́ bá àwọn oníbàárà sọ̀rọ̀, o gbọdọ̀ jẹ́ pẹ̀lú ohùn tuntun àti ohun ílé, ohun tí ó fanimọ́ra àti ó sì mú ọ̀rẹ́ rẹ tí ó sì kọ́ rẹ mọ́ra.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀le òwúrọ̀ ni mo fẹ́ràn nítorí wípé yóò mú ènìyàn jíjẹ́ láti ṣe ohun tó bá fẹ́ ṣe lójú ọjọ́. Ìmọ̀le ìrọ̀lẹ́ náà dára púpọ̀ nítorí wípé kò kí ń tara.

Níbo ni o fẹ lọ sí ìsinmi? Níbo ni o fẹ lọ sí ìsinmi? Ibi tí ó ba wu eniyan l'eyan lọ fún ìsinmi. Tí eeyan bá lọ sí ibi t'eyan bá ti fẹ sinmi, kó lọ sí ibi ìṣeré tàbí ibi tí wọn ti ń jẹun tàbí tí wọ́n ti ń wo oríṣiríṣi nǹkan meremere Kò sí ibi tí ènìyàn kò ti lè lọ fún ìsinmi.

Ṣé o máa ń ṣe yoga? Ṣé o máa ń ṣe yoga? Ṣé o máa ń ṣe yoga? Yoga jẹ́ ohun tí àwọn ènìyàn máa ń ṣe. Tí wọ́n bá fẹ́ ṣe yoga yìí, wọ́n a tẹ ẹni kékeré sílẹ̀. Ẹni kékeré tí kò kín gún rara. Wọ́n a sì máa ń na ọwọ́, wọ́n a máa ń na ẹsẹ̀ wọn, wọ́n a máa ń na ara wọn. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe yoga.

Ṣé o máa ń ṣe yoga tàbí kí ni o máa ń ṣe? Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbi ẹrù ẹgbẹ́ sókè? Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbi ẹrù ẹgbẹ́ sókè? Ẹ̀rọ ìgbésókè yìí ni yóò mú ọ láti lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ sókè dáradára.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohun? Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohun? Àwọn ohun ẹ̀rọ ìrànwọ́ ohun tí a ń sọ yìí, òun ni ó máa ń jẹ́ kí i ṣe yá láti lè jẹ́ kí ènìyàn ṣe ohun tí ó bá fẹ́ ṣe kíákíá. Àwọn ẹ̀rọ ìrànwọ́ ohun yìí, mo máa ń lò wọ́n dáradára, mo sì máa ń lò wọ́n dédé.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? Ti ènìyàn bá jí l'òwúrò tí ó bá ṣe ohun tí ó bá fẹ́ ṣe tán, ó yẹ kó bọ́ sí ilé ìwẹ̀ láti wẹ̀. Tí ó bá kókó fẹ́ wẹ̀, orí ni máa ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni mo mọ bí a ti ń wẹ̀. Tí ó bá fọ́ orí tán, wàá tún bu omi tó kù sára, wà á fọṣẹ́ sí kẹ̀ǹkẹ̀n rẹ.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Báwo ni ènìyàn ṣe máa ń tọ́jú ara rẹ̀, tí o sì máa ń ṣe gbogbo ohun tí o ye kó ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Báwo ni ìwọ ṣe máa ń tọ́jú ara rẹ, àti wípé kí ni àwọn ohun tí ènìyàn le ṣe láti tọ́jú ara rẹ̀. Báwo ni ènìyàn ṣe lè tọ́jú ara rẹ̀ gan an?

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ìgbà wo ni ènìyàn lè bínú tí ènìyàn bá wà nínú ọkọ̀? Ti àwọn ènìyàn tí ó bá wà láyìíká ènìyàn níbi tí ó wà nínú ọkọ̀ ìbámu inú bíyàn, ṣe o máa wá ń bínú nígbà tí o bá wà nínú oko tàbí nínú ọkọ̀? Ènìyàn kò lè ṣalẹ̀.

Àkókò mélòó ni o máa ń lo sùn? Àkókò mélòó lo máa ń lo láti sùn? Igba mìíràn ènìyàn le lo àkókò mẹ́jọ̀, àkókò mẹ́jọ tàbí kí ènìyàn lo àkókò méje. Ṣùgbọ́n ní ìgbà mìíràn tí iṣẹ́ bá pọ̀ tàbí ti ohun tí ènìyàn fẹ́ ṣe bá pọ̀, ènìyàn le máa sùn tó àwọn àkókò tí mo dárúkọ yìí.